À, ẹni pé tí mo mọ ṣe ìdárayá, rara o, èmi kì ṣe ìdárayá. Mi ò mọ nǹkan tí ìbéèrè yìí jẹ́ o, mi ò mọ má ṣe ṣèdá òun sì, but èmi kì í ṣe ìdárayá kankan. Èmi ò kí ń ṣe ìdárayá, èmi ò ṣe eré ìdárayá kankan. Mo maa like ati ti wà. Èmi nìkan dáwà, èmi kí ń ṣe eré ìdárayá.

Bẹ́ẹ̀ni, emí mọ̀ ń sún lọ́ sán, mò ń sún lọ́ sán dáadáa. Tí n ba á rí orun dáadáa sún lálẹ̀, mò maa ń sún gidi gan lọ́ sán. So, emí mọ̀ ń sún lọ́ sán. Bẹ́ẹ̀ni, mò ń sún ní ọ̀sán. Bí ago kan sí inú, bí ago mẹ́ta sí ago mẹ́rin mò ma ń sún lọ́ sán. So, tí mo á rí orun gidi sún lálẹ̀, mo tí máa ń sún ní ago ọ̀sán.

Ah! Ìbéèrè yìí, ìbéèrè yìí pọ. Ẹni pé ṣe mọ̀mọ́ ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà. Rárá o, èmi nìkan maa dà jẹ oúnjẹ ọ̀sán. Èmi kì í jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú ẹ̀yàn kankan. Èmi nìkan mọ̀mọ́ ń dà jẹ oúnjẹ ọ̀sán torí pé, kosí ẹ̀yàn kankan tó wà ní àkókò, àń, kosí ẹ̀yàn kankan tó wà níbi tí mò ń gbé so, èmi nìkan mọ̀mọ́ ń dà jẹ oúnjẹ ọ̀sán mi.

Ìbéèrè yìí ga o. Èmi ò mọ̀ nǹkan tí iṣẹ́ akànṣe jẹ́ o. Èmi ò mọ̀ nǹkan tó jẹ́ so, Ì mọ̀ bí màá ṣe dáhùn sí ìbéèrè tí ẹ béèrè yìí. So, èmi ò mọ̀ nǹkan tí iṣẹ́ akànṣe jẹ́. So, èmi ò mọ̀, èmi ò mọ̀ bí màá ṣe dáhùn.

Bẹ́ẹ̀ni, màá fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún tí wọ́n bá ṣiṣẹ́ dáadáa, tí wọ́n ṣiṣẹ́ dáadáa bó ṣe yẹ ki wọ́n sì ṣiṣẹ́, màá fi owó kún owó ìṣẹ́ wọn. So bẹ́ẹ̀ni, mo màá fi owó kún owó àfikún wọn. Tí ẹnikeni tó bá ṣiṣẹ́ dáadáa ni o, ẹni tí kò bá ṣiṣẹ́ dáadáa èmi o fi owó kún owó ìṣẹ́ wọn, àmọ́ ẹni tó bá ṣiṣẹ́ dáadáa bó ṣe yẹ tó ṣe, màá fi owó kún owó ìṣẹ́ wọn.

Mi ò mọ nǹkan tí ìmílì jẹ́, òun ìmí ọ̀kan tí ìmílì jẹ́, ṣé o mọ̀ bí mo ṣe dáhùn sí i? Mi ò mọ̀ bí mo ṣe dáhùn sí so mí ó mọ́, bí ó mọ́ bó ṣe ṣètò ìmílì tàbí mi ò mọ nǹkan tí ìmílì jẹ́

Nígbà wo ni o kí ń ní àlá, àlá burúkú? Èmi ẹ kí ń sábàa lá àlá burúkú ni gbogbo ìgbà o. Ìgbà tí mo máa ń lá àlá burúkú jù ni ìgbà tí mo bá fi lè sun lálẹ́, then tí mo wá jí lọ́wọ́ ooru, sí i ẹni tí mo wá tún sun kún mo tọ̀. Ìgbà tí mo máa sun lẹ́ẹ̀lẹ́ keji, gbá náà ni mo máa ń sábà lá àlá burúkú. Àmọ́ tí mo bá fi lè sun lọ́wọ́ alák- má lè sun alákọ̀ọ́kọ́, tí mo kí n tì tí mo fi jí láàárọ̀, èmi ẹ kí ń sábà lá àlá burúkú. Àmọ́ tí mo bá fi lè sun lálẹ́ tí mo jí lọ́wọ́ ooru tí mo tún sun kún mo, gbá náà ni mo máa ń lá àlá burúkú.

Ìbéèrè yìí ò yé mi, ò tò yé mi. Ẹ ní pé, ṣe o fẹ́ràn wá ní òru? Mi ò mọ bí èmi ni ìka dáadáa, bọ̀ ìbéèrè te bèèré yìí ò yé mi. So mi ò mọ̀ bí máa ṣe dahun mi ò mọ̀ bí máa ṣe dahun rárá atí rara sọ, mi ò mọ̀ bí máa ṣe dahun sí ìbéèrè yìí.